Èékánná jẹ́ ẹ̀yà ara ọwọ́ wa àbí kí a sì pè é ní ẹ̀yà ara ọmọ ìka ọwọ́ wa. Ó sì jẹ́ ohun tí ó lè jẹ́ kí èèyàn tètè rí àìsàn he tí ó sì jẹ́ nǹkan tí ó se pàtàkì kí èèyàn máa mójútó lójoojúmọ́ nípa pé ká gé tí a bá sì fẹ́ dà á síi, kí a máa fọ inú rẹ̀ mọ́ tónítóní.

Mo máa ń wẹ̀ kí màá bomi sí ara mi kí n tó lọ sùn. Bẹ́ẹ̀ ni mo sì máa ń ka àlùkọ́ raánì ìwé Ọlọ́run ọba kí n tó lọ sùn. Bẹ́ẹ̀ náà sì ni mo sì máa ń gbéyànjú ní àti ṣe eré ìdárayá kí ó tó di pé màá wẹ̀. Bẹ́ẹ̀ náà ni mo máa ń ṣe àwọn àdúrà kí ó tó di pé mo lọ sùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọ̀wọ́. Ìbọ̀wọ́ jẹ́ ọ̀nà tí à ń gbà dá, ìbọ̀wọ̀ wíwọ̀ jẹ́ ọ̀nà tí à ń gbà dá àbò bò ọwọ́ wa kúrò ní ibi ìdọ̀ọ̀tí àti ibi oríṣìíríṣìí ẹ̀gbin Tí a kò bá wọ ìbọ̀wọ́, oríṣìíríṣìí ìdọ̀ọ̀tí ni ó lè yí wa lọ́wọ́. Ṣùgbọ́n tí a bá ti wọ ìbọ̀wọ́, yóò bo ọ ṣe àbò bò, yóò dá àbò bò ọwọ́ wa kúrò ní ibi ìdọ̀ọ̀tí àti ibi ẹ̀gbin.

Ètò mi fún ìpari ọ̀sẹ̀ ni láti lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn tí wọ́n fi ìwé pè mi fún ìdánilẹ́kọ̀ọ́ àti láti kọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ mi ní ǹkan tuntun ní ilé ẹ̀kọ́.

Irun gígé jẹ́ ọ̀nà tí a ń gbà ṣe oge ní ilẹ wa, tí ó sì jẹ́ ohun tí ó máa ń bùkún ẹwà wa púpọ̀, tí ó sì máa ń jẹ́ kí a dùn ún rí ní àwa ọkùnrin ní gbogbo ìgbà tí a bá ti gé irun. Ni èmi ṣe ṣe ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀, ìparí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni èmi máa ń gé irun mi.

Bí a ti ń gba owó ní owó àwọn èyàn kò n ṣe ohun tó lágbára rárá. Ẹni tí ó bá mu owó jẹ ó gbọdọ̀ mọ owó ọ̀sán. Yálà kò jẹ́ ọ̀nà orí ẹ̀rọ ayélujára, ayélòkára bíi àjẹrí àbí kí ó sì jẹ́ àti ọwọ́ dé ọwọ́. Ọ̀nà méjèèjì ni a ń gbà gba owó ní owó àwọn ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tí ó lérò fún ìlera. Oúnjẹ jíjẹ jẹ́ ọ̀nà tí à ń gbà fún ara wa ní okun àti agbára, àti ọ̀nà tí à ń gbà dáàbò bo àlàáfíà ara wa. Oúnjẹ jíjẹ ń ṣe ànfàní púpọ̀ fún ara. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kí èèyàn máa jẹ oúnjẹ tí ó lẹ́rò fún ìlera, o jẹ òun tó dára púpọ̀ mo máa ń jẹ.

Rárá o, n kò ní àwòrán lára bí ti wulẹ̀ kómo Ko bá ẹ̀sìn mi mu láti máa jẹ́ ẹni tí yóò máa ya àwòrán sí ara. Àwòrán yíyà sí ara jẹ́ ohun tí a gbọ́ pé ó máa ń bá ẹ̀jẹ̀ jẹ́, ní ohun èlò tí wọ́n fi ń ya àwòrán náà sí ara. So, ìdí eléyìí, mi ò ní àwòrán ní ara.

Béèni mo mọ bi a ti pẹja. Ẹja jẹ àwon ẹranko ti won gbé ní inú omi, ti wọn si n gbé ní inú omi ṣọlá. A jẹ ní tí o máa n pẹja nígbà tí a wà ní kékeré, tí a sì máa n lo ìwọ̀. Iwọ ni èròjà àbí irinsẹ́ tí a máa ń fi pẹja nígbà náà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn-ín. Àlọ jẹ́ ọ̀nà tí a máa ń gbà mú inú ara wa dùn. Yálà ó jẹ́ irọ́ àbí ó jẹ́ òótọ́, àlọ́ ni ìfọ̀gbọ́n sọ ohun tí ó ti ṣẹlẹ̀ ní ìgbà ìwáṣẹ̀ fún àwọn ọmọ òde òní. Mo fẹ́ràn àlọ́ apanilẹ́rìn-ín púpọ̀

Ìjárun ni mo kẹ́yìn kọ ǹkan tuntun níbi iṣẹ́. Ǹkan tuntun jẹ́ ohun tí a mọ̀ ń kọ ní ojoojúmọ́ tí ààyè bá gbà wá. Ṣùgbọ́n ní àsìkò tí a bá fẹ́ gbé iṣẹ́ tuntun jáde, kì í sí ààyè ní àti kọ ohun kan, bí kì í ṣe pé olúkalúkọ á gba ìrójú nípa ìmọ̀ ṣíṣe, ìmọ̀ sáré lọ sókè, sáré lọ sodo.

Oṣù méjìlá ni ó wà ní inú ọdún kan. Gbogbo oṣù wọ̀nyí ni ó sì jẹ́ oṣù agbọ̀wọ́ tí mo fẹ́ràn púpọ̀. Ṣùgbọ́n oṣù tí mo fẹ́ràn jù ni oṣù tí a bá rí ọjà ta jù, tí àjé sì wọ́ gbájù.

Àpo ọwọ́ làwọn Yorùbá ń pè ní àpamọ́wọ́. Àpamọ́wọ́ jẹ́ ohun tí a ń kó èròjà sí gẹ́gẹ́ bí awò ojú àti gègé ìkọ̀wé àti oríṣiríṣi àwọn irinṣẹ́ tí a máa ń lò ní ibi iṣẹ́. Gẹ́gẹ́ bẹ náà ni a máa ń kó owó sí inú rẹ̀. Àwọn tó wà nínú àpo ọwọ́ mi làwọn yẹn.

Tí mo bá sín, àdúrà tí Ànọ́bì tó kọ́ wa pé kí á ṣe, òhun ni èmi máa ń ṣe ní gbogbo ìgbà. Tí mo bá sín pínǹjì, màá sì sọ pé mo dúpẹ́ fún Ọlọ́run ọba, ọba tí ó ṣe ni ìrọ̀rùn fún mi láti sín. Ẹni tí ó wà lẹ́yìn ẹ̀gbẹ́ mi yóò sì sọ pé Ọlọ́run ó kẹ́ mi, èmi yóò sì sọ fún un pé Ọlọ́run ó tọ́ ènìyàn ẹyin náà sí ọ̀nà.

Bẹ́ẹ̀ni lọ́pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sí orí cloud, torí a ò mọ èyíkéyìí ohun tí ó lè ṣẹlẹ̀. Kí a lè máa rí ló ní ọ̀pọ̀lọpọ̀ yun ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sí orí cloud.

Bẹ́ẹ̀ni, etí mi dára púpọ̀. Etí jẹ́ ẹ̀yà ara kan èyí tí ó ṣe koko fún àwa ọmọ ẹ̀dá tí a dẹ̀ ń lò ní àti gbọ́ gbogbo nǹkan tí ẹ̀dá kejì ń sọ. So etí ó dára púpọ̀

Bẹ́ẹ̀ni, wíìfì ní yára tó. Wíìfì jẹ́ irinṣẹ́ tí a nílò láti mú ẹ̀rọ ayárabíàṣá wa kí ó lè ṣiṣẹ́ mọ ẹ̀rọ ayélokára bí àjẹrọ́

Pèsè àwọn ohun èlò. Ó jẹ́ ohun tí ó lágbára púpọ̀ ní agbègbè tí a wà yìí. Sugbon àwọn Yorùbá wọ́n ní ẹni tí a fẹ́, ilé rẹ̀ kì í jìnnà. A máa ń pèsè rẹ̀ ní ọ̀nà tí yóò gbà ro wá lọ́rùn-ún ni.

Bẹ́ẹ̀ni mo mọ ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Ẹ̀rọ ìgbésókè jẹ́ ẹ̀rọ ìbára ẹni sọ̀rọ̀ tí a ń lò ní ibi iṣẹ́ àbí ní oríṣiríṣi ààyè. Ó sì jẹ́ ọ̀nà tó rọrùn láti bá ẹni sọ̀rọ̀ gidi gan.

Orin kíkọ jẹ́ ohun tí àwọn Yorùbá máa ń lò láti máa ń fi dárayá àti fi múnú ara wọn dùn àti láti máa ń fi kì ì ara wọn. Orin pé oríṣiríṣi. A ní orin ní èdè Yorùbá èyí tí wọ́n máa ń lu èlù sí, ẹ̀sìn tí wá takò tí wọ́n bá tí ń lùlù sí. So èmi ò fẹ́ràn orin tí wọ́n bá lùlù sí àfi èyí tí wọ́n yẹn lùlù sí.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojukodu Ọkọ̀ jẹ́ irinṣẹ́ tí a ń lò ní àti kúrò níbi kan lọ sí agbègbè kejì. Yálà a fẹ́ kó ẹrù ni, yálà a fẹ́ kẹ́ṣìn irin-àjò rà ń pẹ́ ni. Ọkọ̀ jẹ́ irinṣẹ́ tí ó máa ń gbé wa, ó máa ń mú wa kúrò níbi kan dé ibi kan. Bí ó tilẹ̀ wù kí ọ̀nà ẹ jìn tó, ọkọ̀ yóò gbé wa dé dé.

Oúnjẹ tí mo máa ń jẹ ní òwúrọ̀ kùtùkùtù jẹ́ ìrẹsì tàbí kí n sì mú ẹ̀kọ tàbí kí n sì jẹ iṣu. Ṣùgbọ́n oúnjẹ tí mo fẹ́ràn jù láti máa jẹ ní òwúrọ̀, oun náà ni ìrẹsì. Ìrẹsì jẹ́ oúnjẹ tí a máa ń jẹ púpọ̀ ní agbègbè wa.

Rárá o, mo jẹ́ ẹni tí ó máa ń jẹ ẹran. Ẹran jẹ́ oun tí a máa ń jẹ tí ó sì máa ń ṣe ara wa ní oore. Ẹran jíjẹ, o jẹ́ ọ̀nà tí à ń gbà fún ẹ̀yà ara wa ní protein tí àwọn olóyìnbó ń pè é.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tí ó máa ń ka ìwé àdéhùn dáadáa. Ìwé àdéhùn jẹ́ ìwé tí a jọ pa ẹnu pọ̀ lé lórí pé báyìí ni a o ṣe ṣe nǹkan, àbí ìgbà báyìí ni a ó ṣe nǹkan, àbí iye báyìí ni a ó ṣe nǹkan. Ó sì jẹ́ ohun tí ó yẹ kí èèyàn mójúto torí pé àdéhùn, ojú ẹni ó ṣe lọ.

Ìdúnadúrà jẹ́ ọ̀nà tí à ń gbà ara tí a sì ń gba tá Ìdúnadúrà òun ṣe fún ẹni tí kò mọ̀ nípa ọrọ̀ ajé. A dúnadúrà, a na ajé kò gbà, ṣé ó gbà? A ó sì sọ iye tí a ní ìkápá láti ra nǹkan, àwa náà a sọ iye tí a ní a fẹ́ tà.

Bẹ́ẹ̀ni, ìwẹ̀ jẹ́ ọ̀nà tí a ń gbà ṣe ìmọ̀tótó ara wa. Ẹni tí ó bá lọ sí ibiṣẹ́ ní àtàárọ̀, ó gbúdọ̀ wẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ìdọ̀tí. Eeri ni yóò ti kún sí ara rẹ̀ bóyá ní atara aagùn àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So aṣọ ìwẹ̀ jẹ aṣọ tí a máa ń wọ̀ ní àtiwẹ̀